Mo fẹ́ràn láti máa sùn ní ọ̀sán torí pé ó máa ń jẹ́ kí ara mi ko nàa dáadáa. Mo lè na apá mi, mo lè na ẹsẹ̀ mi torí pé àwọn àbúrò mi náà a ti lọ sí ilé ìwé, wọ́n a ti lọ kàwé wọn. Èmi nìkan ló máa kù ní ilé. Mo máa wá sùn orun yi dáadáa tó ṣe é máa tẹ́ mi lọ́ rùn. Tí n bá sùn orun ọ̀sán nígbà mi, mo lè sùn fún wákàtí me si, mẹ́ta àbí wákàtí mẹ́rin. Màá sùn, orun yen a tẹ́ mi lọ́ rùn dáadáa. Ó máa jẹ́ kí ara mi na, ó máa jẹ́ kí n lè ráyè ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe. Ọkàn mi á balẹ̀, ara mi á na, màá le jí pépé láti lè ṣiṣẹ́, iṣẹ́ ọjọ́ yen. Orun ọ̀sán dẹ̀ tún máa ń jẹ́ kí n lè ronú dáadáa, kí n lè mọ nǹkan tó kàn láti ṣe fún mi, mo maa n Mo níí fẹ́ orun ọ̀sán gan. Mo máa ń sùn orun ọ̀sán, pàápàá jùlọ. Orun ọ̀sán yii máa ma ń dùn ọ, tí ò wá sí anybody tó máa to maa ní mi lára abí tó máa dà mí láàmú. Màá wá sùn, màá na apá, màá na ẹsẹ̀, màá wá tan fáànù lé ra mi lórí. Màá ma gbádùn, màá ma jẹ́, màá ma ṣe orun yen a máa lọ ní ṣẹlẹ n ṣẹ. Ah! Dé bí pé tí n bá wá sùn orun yii se, tí bá máa fi jí báyìí, ọwọ́ mi máa na, ọwọ́ mi máa na ara mi, màá na ẹsẹ̀ mi. Gbogbo ara mi á balẹ̀, ọkàn mi á balẹ̀. Orun ọ̀sán dá lára o. Ó máa ń jẹ́ kí ara máa jí pépé. Ó máa ń mú ni lọ́kàn balẹ̀. Ó máa ń gban àìsàn kúrò lára. Èmi kò kí n sábà̀ like kí n máa sùn ní alẹ́. So, orun ọ̀sán yẹn ni mo máa ń sùn dáadáa. Orun ọ̀sán yen ma ma n temi lorun. Ohun ọ̀sán máa ń dùn mọ́ mi lọ́kàn, ó máa ń dùn mọ́ mi nínú. Tí n bá sùn lọ́sàn-án báyìí, gbogbo ara mi máa balẹ̀ ni. Mi ò ní lè rorun sun ní alẹ́ torí pé àwọn èèyàn máa ti padà dé láti ibi iṣẹ́ wọn. Àwọn èèyàn ti dé láti, àwọn ọmọ ilé ìwé ti dé láti ilé ìwé. Wọ́n máa ma pariwo lọ, pariwo bọ̀ níbi tí mo sì ń gbé landlord wa. Ó ní àwọn ọmọ ní ọ̀dọ̀ torí pé wọ́n máa ma ṣá kirii ile, to ma máa ṣeré lọ́, to máa ma ṣeré bọ̀. Tí n bá wá sùn lọ́sán yẹn, gbogbo wọn ti lọ ilé ìwé, wọ́n a ti lọ kàwé wọn. Ẹni tó máa lọ ṣiṣẹ́ a ti lọ ṣiṣẹ́. Tí èmi ò bá sì ti lọ ibi iṣẹ́ tí mo máa ń sùn lọ́sán, màá le fara balẹ̀. Ọkàn mi á balẹ̀, màá le sùn. Nípaa a paa, màá sùn, ọkàn mi á balẹ̀, màá sùn dáadáa. Mi ò ní ní ronú kankan torí mo ti mọ̀ pé orun ọ̀sán yẹn, mo fẹ́ fara balẹ̀ sun nii. Mi ò dẹ̀ fẹ́ ìní lọ́kan. Màá wá tún fi fóònù mi, màá gbé sí, màá gbé sí, màá yí ẹ̀rọ ẹ sílẹ̀ ti-- kí só that kọ nílé máa ní mi lára àbí ẹ̀yàn kankan, ọmọ èèyàn nílé máa pè mí. Màá fi sí sálẹ́ǹtì. Tí ru won èèyàn nílé máa pè mí tọ́, máa ma pè mí lọ́bọ tọ́, máa le má dá orun mi láàmú. Mo máa ń like kí n máa gbé fóònù mi sí sálẹ́ǹtì láti lè sùn orun mi dáadáa, ko orun yẹn lè bá tẹ́ mí lọ́ rùn, torí orun ọ̀sán, mo máa fẹ́ran orun ọ̀sán gan an. Mo fẹ́ ohun ọ̀sán gan. Èmi máa ń sùn lọ́sán dáadáa ni. Mo máa ń sùn ọ̀sán dáadáa ni. Mo fẹ́ ohun ọ̀sán gan. Mo fẹ́ orun ọ̀sán-- alẹ́ mi báyìí, mo máa ń fi ń ṣiṣẹ́ nígbà i mí. Mo máa ń fi wò ǹkan tí mo lè ṣe ní orí afẹ́fẹ́. Mo máa sì ń lọ sórí Instagram tí mo máa lọ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò láyíká kí n lè fi jẹ́ kí, kí n lè fi ṣií ọpọlọ mi láti lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láyíká mi nípa ilé ìwòsàn wa ni, nípaa eh ohun ìpara ni, ohun irun, ohun báàgì, ohun tí a fi ń ṣe oge, ohun tó bírin fí nṣe bií makeupu. Mo máa lọ wo gbogbo ẹ̀ dáadáa. Màá wò ó So, orun ọ̀sán yẹn, mo máa n ráyè sùn torí pé mi ò ní lè sùn dáadáa lálẹ́. Ojú mi máa ń là ni. Mi ò ní lè sùn lálẹ́. À mọ́ orun ọ̀sán yẹn, ìyẹn máa ń wá sí mi lára Ó máa ń tù mí lọ́kàn. Ó máa ń tù mí lọ́kàn dáadáa. Màá sùn, màá na apá, màá na ẹsẹ̀. Kò ní sí ìní lára, kò ní sí--, kò ní sí ìní lára kankan rararara. Mo máa wà n bẹ̀, mo máa sùn dáadáa ni. Mo máa na apá mi, mo máa na ẹsẹ̀ mi. Màá sùn, orun yen a tẹ́ mí lọ́ rùn dáadáa. Tí n bá ti wá sùn yẹn tan, ti bá wá jí ẹ̀hẹ̀, mo ṣè lé wà ó pé ah, kí ló ku o tí mo fẹ́ jẹ, ọkàn mi á wá balẹ̀. Mo máa ń sùn dáadáa. Ohun ọ̀sán, ah! Mo máa ń sùn dáadáa. Mo fẹ́ ohun ọ̀sán dáadáa. Mo níí fẹ́ orun ọ̀sán gidi gan. Ẹ̀ṣeun. Mo níí fẹ́--. Mo nífẹ́ orun ọ̀sán gi gan ni.

Láti lè tayọ iṣẹ́ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, mo máa ń láìkì, mo máa ń fẹ́ràn láti máa ṣe iṣẹ́ mi yàtọ̀. Mo ní ìgbàgbọ́ pé ohun tó bá, tí ènìyàn bá lè ṣe, ó máa dára kò ṣe dáadáa. Mi kì í nífẹ̀ẹ́ pé kí máa ṣe nǹkan tí ó dára. Tí mo bá ṣe nǹkan mi, mo nífẹ̀ẹ́ láti máa ṣe ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Ní ọ̀nà yìí tí mo bá rí client wá tí ó nílò ìrànlọ́wọ́ mi, bóyá torí níbi tí mo ti ń ṣiṣẹ́, ilé-ìfowópamọ́ ni mò ń bá ṣiṣẹ́, a sì máa ní àwọn oníbàárà tó ẹ pé wọ́n máa fẹ́, ẹ́, fi owó wọn ṣẹ́ láti ibi tí wọ́n wà lọ sí ilé. Torí pé a ní, a ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn oníbàárà tó jẹ pé wọ́n wà ní òkè òkun àmọ́ ọmọ ìlú, ọmọ ilẹ̀ Nàìjíríà ni wọ́n àmọ́ òkè òkun ná wà tọ́ bá ti wá, tọ́ bá ti wá fi nǹkan ránṣẹ́ sílé bíi pé bí wọ́n fẹ́ fi owó ránṣẹ́ sílé àbí wọ́n ní, ẹ́, ìdíwọ́ kan lórí àti lo app tí wọ́n fi ń send owó láti ìyẹn GT World application, ìyẹn GT World app tá ń lò fi send owó sílé, fi owó ránṣẹ́ sílé. Mo máa ń tọ́ wọn sọ́nà. Mo máa ń, mo máa ń ṣe wí pé mo rí gbogbo nǹkan, mo farabalẹ̀ gbọ́ nǹkan tí ohun, ohun, nǹkan tó ní wọ́n lọ́ra, tó ní wọ́n lọ́kan, mo máa farabalẹ̀ gbọ́ láti lè mọ èsì tí mo máa fún wọn. Èsì tí mo máa, tí mo máa fún wọn láti lè jẹ́ pé nǹkan tí wọ́n ń bèèrè yẹn ó ṣe é ṣe. Mo máa ń farabalẹ̀, mo máa ń ka dáadáa. Mi ò kí ń kán jú pé mo fẹ́ sáré sé iṣẹ́ mi tán. Mo máa ń ní sùúrù láti mọ ohun tí ẹni yìí fẹ́ àti ọ̀nà tí mo lè fi dá wọn lóhùn láti lè jẹ́ kí a fi òpin sí gbogbo ìdààmú tí wọ́n lè máa dojúkọ láti lè lo application wọn, láti lè lo app wọn, ìyẹn tí wọ́n fi ń ṣe, tó fi ń fi owó ránṣẹ́ sílé. Mo máa ń farabalẹ̀, mo máa ń farabalẹ̀ dáadáa. Mo máa wò, màá rí pé nǹkan tí mo fẹ́ dá wọn lóhùn yìí, òhun ló máa tan ìṣòro tí wọ́n dojúkọ lọ́wọ́lọ́wọ́. Ìyẹn ẹlẹ́ẹ̀kini. Ẹlẹ́ẹ̀kejì, tí mo bá rí pé, ẹ́, oníbàárà wa yìí tí ó ti fi méèlì ránṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn sì ti ń sọ fún pé kó ṣe báyìí, torí pé nígbà mí ibi tí mo ti ń ṣiṣẹ́, a máa ń ṣe àwọn, àwọn oníbàárà bá ti wọ́n bá fẹ́ gba káàdì yẹn, ATM card wọn, àbí tí wọ́n bá fẹ́, bóyá tan bá fẹ́, tọ́ bá fẹ́ gba káàdì àbí tí wọ́n bá fẹ́, tí wọ́n bá ní, ẹ́, ìdíwọ́ kan àbí tí wọ́n fẹ́ fi, tọ́ fẹ́ fi nọ́mbà wọn ránṣẹ́ sórí orí àkáùntì wọn, tí wọ́n fẹ́ yọ nọ́mbà tí wọ́n ní kò lórí àkáùntì wọn tẹ́lẹ̀, tan fẹ́ fi nọ́mbà mi sí, a máa ń gba wọn, a máa ń bá wọn ṣe. Tí bá ti wá rí pé oníbàárà yìí ti ń fi méèlì ránṣẹ́, ó ti ń fi méèlì ránṣẹ́ lọ títí, títí, títí tí àwọn èèyàn, oríṣiríṣi èèyàn dẹ̀ ti ń dá lóhùn, tí wọn ò dè rí èsì sí nǹkan tó fẹ́ àbí tí oníbàárà yìí ti wá fẹ́ inú ti fẹ́ máa bi, ó ti wá wò pé wàhálà yìí máa dẹ̀ ti wá pọ̀ ju tèmi lọ. Kàkà kí ń fi méèlì ránṣẹ́ sí oníbàárà yìí, màá wá pè wọ́n, màá ṣàlàyé fún wọn nǹkan tí wọ́n nílò láti ṣe. Báyìí, báyìí, báyìí ni wọ́n nílò láti ṣe. Màá fún wọn ní gbogbo, màá ṣe àlàyé gbogbo nǹkan tí wọ́n nílẹ̀ láti ṣe fún wọn. Tí bá ti wá ṣàlàyé fún wọn, màá tọ́ wọn sọ́nà pé bá ìlẹ̀ ṣe máa ṣe, bá ìlẹ̀ ṣe máa ṣe láti lè fi díwọ́, láti lè fi dáwọ́ ká máa send email lọ bọ̀ dúró làti láti lè jẹ́ kí nǹkan tí oníbàárà mi fẹ́, láti lè jẹ́ kí a rí pé wọ́n rí nǹkan tí wọ́n wá, nǹkan tí gbogbo nǹkan tó wá bá wa, nǹkan tó ń dojúkọ, a bá wọn yanjú ẹ, láti lè jẹ́ kí inú wọn dùn. Torí pé tí inú oníbàárà mi bá dùn, inú mi máa ń dùn tí bá rí pé mo ṣiṣẹ́, mo sì, mo sì gba oríyìn fún. Mo máa ń láìkì kí màá rí orí, kí màá rí pé àwọn nǹkan tí mò ń ṣe iṣẹ́ fún àwọn oníbàárà mi ń rí, inú wọn dùn wá sọ fún mi pé à, mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín torí pé mo ti send, mo ti fi email ránṣẹ́, kò sí ẹni tó dá mi lóhùn, mo dúpẹ́ lọ. Kí ni ìyẹn máa ń jẹ́ kí inú mi dùn bẹ́ẹ̀ ni. So inú mi máa ń dùn tí bá rí pé àwọn oníbàárà mi, mo dá wọn lóhùn dáadáa. Nǹkan tó máa ń jẹ́ kí, tí mo máa ń ṣe láti fi tayọ àwọn ni aládàánú.

Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́, inú mi máa ń dùn torí pé mo ti mọ̀ pé àsìkò àti lọ́lé ti dé. Tó bá ti wá dìgbà yẹn, mo máa yẹ gbogbo nǹkan tí mo ṣe wò, mo máa, mo máa rí dájú pé kò sí àlàfo, kò sí àlàmí kankan nínú iṣẹ́ tí mo ṣe. Màá rí pé tó bá yẹ pé wọ́n ti fún wa ní ìdánwò tuntun níbi iṣẹ́ láti ṣe, màá sáré ṣe. Bóyá mo ti gbàgbé torí pé iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́, mi ò ráyè lọ ṣe ìdánwò yẹn, màá sáré ṣe ìdánwò yẹn kó tó di pé mo lọ sí ilé. Màá sì, màá yẹ gbogbo kan tí mo ní láti yẹ wò, màá wo gbogbo iṣẹ́ tí mo ṣe, màá wo dáadáa pé ṣé kò sí nǹkan kan tí ó lè fa, tí ó lè fa ìdíwọ́ ní ọjọ́ iwájú àbí tí oníbàárà wa lè sọ pé a à dáhùn lóhùn dáadáa àbí irú nǹkan bẹ́ẹ̀. Màá rí pé kò sí ìyẹn bẹ́ẹ̀. Màá yẹ gbogbo nǹkan tó yẹ kí n yẹ wò, màá ṣe, màá ṣe àyẹ̀wò dáadáa láti ri wí pé gbogbo iṣẹ́ tí mò ń ṣe lọ́jọ́ yẹn, iṣẹ́ tó máa fi mí lọ́kàn balẹ̀ ni kò ṣe iṣẹ́ tí mo máa wà nílé tí ẹ̀mí mi máa wà lókè pé báwo ni mo ṣe wá ṣe iṣẹ́ yìí, mi ò ma mọ bí mo ṣe ṣe iṣẹ́ yìí. Màá rí pé gbogbo ẹ̀ ṣe dáadáa, màá rí pé ó yanjú dáadáa. Ẹ̀hẹ́n. Màá rí pé mo ti ṣe iṣẹ́ mi tán. Tí mo ò bá ti ṣe iṣẹ́ mi tán, màá yára láti ṣe iṣẹ́, màá yára láti ṣe iṣẹ́ yẹn, màá yára láti ṣe iṣẹ́ mi. Bí mo sì ṣe ń yé ṣé ń yára láti ṣe iṣẹ́ mi, mi ò ní ṣe, mi ò ní ṣe, mi ò ní kánjú láti lọ ṣe màgòmágò kankan. Màá rí pé mo farabalẹ̀, àmọ́ mo lè wá fúnra mi ní àsìkò tí mo fẹ́ fi ṣe iṣẹ́ tó kù nítorí àkókò kí má ba à lè, kí àsìkò ìparí iṣẹ́ má lè dé kí n má ti parí iṣẹ́ mi. Màá wá fúnra mi ní àsìkò tí mo fẹ́ fi ṣe iṣẹ́ tó kù yẹn. Ìyẹn tí mi ò bá ti parí iṣẹ́ mi tí ó bá ku díẹ̀ kí àsìkò ìparí iṣẹ́ kó dé, màá rí pé mo gbogbo nǹkan tí mo fẹ́ ṣe, iṣẹ́ tó kúu nlẹ̀ tí mi ò tíì ṣe, màá fi àsìkò sí tí mo fẹ́ fi ṣe. Màá dẹ̀ rí dájú pé mo parí iṣẹ́ mi kó tó di pé àsìkò ìparí iṣẹ́ dé. Mo fẹ́ràn láti parí iṣẹ́ mi dáadáa kó tó di pé àsìkò ìparí iṣẹ́ kó dé. Màá wá wẹ gbogbo ẹ̀, màá rí pé kò sí àlàfo, kò sí àlàmí kankan. Tí mo bá ti rí pé gbogbo é léyìí ti wà ní ṣíṣe tí mo sì yẹ gbogbo iṣẹ́ náà wò, tí mo rí pé kò sí àlàfo, kò dẹ̀ sí àlàmí tí mo dẹ̀ tú wá wò, tí mo rí pé tí mo wo, tí mo wo ìdánwò tá ń, tó máa ń fún wa torí ọ̀sẹ̀ẹ̀sẹ̀ níbi iṣẹ́ wọ́n máa ń fún wa ní ìdánwò. Tí mo bá wo ìdánwò pé mi ò tí ì ṣe ìdánwò ọ̀sẹ̀ yẹn, màá wá lọ ṣe ìdánwò yẹn. Màá rí pé mo pass ìdánwò yẹn. Màá tún wá yẹ méèlì mi wò kí n wo bí à kò sí nǹkan kan nínú méèlì mi bí à eyàn kan fi nǹkan ran ṣẹ́ sí mi ní méèlì àbí tó jẹ́ kí n rí àbí oníbàárà kan ló fi méèlì rán ṣẹ́ sí mi tí mi ò wá rí ìyẹn nínú méèlì tìtì mi ti ibi iṣẹ́ ti èmi gan gan. Ó ṣe éyi tí mo fi ń dáhùn ibi iṣẹ́ o. Màá wò, tí mo bá rí pé kò sí, tí mo bá rí pé kò sí àlà-- kò sí méèlì kankan láti owọ́ anybody tí ó lè tí bí ó fi nǹkan ránṣẹ́ sí mi, màá wò bí à kò sí nǹkan tí mo, tí mo ti fojú fò tó yẹ kí n dáhùn sí tí mo ti fojú fò, màá yẹ gbogbo ẹ̀ wò. Màá yẹ méèlì mi wò dáadáa, màá wò látòkè dé ilẹ̀ tí ò bá sí nǹkan kan tí ó jẹ́ kí n ṣe tí ó ti, tí mi ò wá ṣe àbí tí mo fojú fò àbí tí mo gbàgbé láti ṣe. Tó bá wà, màá dáhùn síi lẹ́sẹ̀kẹsẹ̀. Màá rí pé gbogbo ẹ̀ yanjú. Tí ò bá dẹ̀ síí, màá fi, màá fi gbogbo tó kù sí ọwọ́ Ọlọ́run. Tí n bá wá ti ṣe gbogbo ìyẹn tán, màá pa ilẹ̀ mọ́ àyíká ibi iṣẹ́ mi rẹ́, màá to ìwé mi síbi tí ó yẹ kí ó wà, màá pa, màá to báàgì mi, màá dẹ̀ ṣe dáadáa láti lè múra láti lọ ilé torí pé iṣẹ́ ẹni ti tán. Ìyẹn tí ó bá ti di ìparí iṣẹ́. Lẹ́yìn ìparí iṣẹ́, èmi àti àwọn ọ̀rẹ́ mi a máa jọ lọ ilé papọ̀ torí a ò ní bọ́ọ̀sì tí ó máa gbé wa lọ ilé ní inú ìparí iṣẹ́. Màá yẹ gbogbo ẹ̀ wò kó tó di pé ìparí iṣẹ́ máa dé. Màá sì lọ, màá ṣe iṣẹ́ mi dáadáa, màá ṣe àyẹ̀wò nǹkan tó yẹ kí n ṣe lọ́jọ́ yẹn tí mo bá ti ṣe. Bí a tí ó ba ran mi iṣẹ́ nínú méèlì tí mi ò rí, màá yẹ gbogbo ẹ̀ wò, màá rí pé gbogbo nǹkan tó yẹ kí n ṣe gbogbo ẹ̀ ló wà létólètó. Màá sì rí pé mo pa gbogbo window mi mọ́, desk mi ó wà ní tuntun ṣe. Bẹ́ẹ̀ ni.